Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù àgàgà tó bá jẹ́ ìpàdé àwọn olólùfẹ́ mi pẹ̀lú ìpàdé àwọn ọ̀rẹ́ mi àbí ìpàdé àwọn ará ibì isẹ́ mi. Mo fẹ́ràn láti ṣe ìpàdé náà lórí fóònù àgàgà tó bá jẹ́ pé a wà ní jìnnàjìnnà tó dẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ yẹn pàtàkì sí wa láti sọ àbí tí ibi iṣẹ́ tó jẹ́ wípé ó ní àwọn nnkan kan tí mo fẹ́ gbèsè fún wọn. Ọ̀rọ̀ ìpàdé lórí fóònù òun ló yára jù láti ṣe nígbà tí aa bá sì ní tòsí ara wa tadẹ̀ ní ọ̀rọ̀ pàtàkì tí a fẹ́ sọ. Ẹṣẹ́ púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa n ṣe ètò ǹkan lọ́pọ̀lọpọ̀ kí n tó dáwọ́ lé, torí ẹnikẹ́ni tí ò bá lè ṣe ètò kó tó dáwọ́ lé ǹkan tó wá fẹ́ ṣe, ó lè máa yọrí sí rere. Sọ, gẹ́gẹ́ bí ọmọkùnrin, mo jẹ́ ènìyàn tó máa n ṣe ètò lọ́pọ̀lọpọ̀ kí n tó dáwọ́ lé ǹkan. Bóyá mo fẹ́ kọ́lé ni o, bóyá mo fẹ́ ṣe, bóyá mo fẹ́ kọ́lé ni o, bóyá mo fẹ́ ṣe ìnáwó kan, mo máa ní láti jókòó láti ṣe ètò gidigidi gan kí n tó dáwọ́ lé. Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tó máa n ṣe ètò ǹkan ní ọ̀pọ̀lọpọ̀.